Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Àwọn àkókò kan wà tí a máa nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama, ọwọ́ oun ni a máa fi ń kọ ìwé. A fẹ́ràn láti máa fi ọwọ́ kọ ìwé. Di akoko isin ti mo je olùkọ́ ni ilewe girama owo ni mo maa n fi n ko ìwé yálà sí ojú bọ́ọ̀dù fún àwọn ọmọ mi àbí tí èmi náà bá fẹ́ kọ ìwé títara tèmi náà.